Oní bèrè béèrè pé, báwo ni mo ṣe máa ń ṣe ìtọ́jú? Báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná, èékánná mi? Èékánná jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀yà ara tí ó wà ní, tí ó, tí ó sọ̀pọ̀ mọ́ ìka ọwọ́ àti ìka ẹsẹ̀. Èékánná nínú ara oníkálukú ó máa ń wù tó jẹ́ pé tó bá wù dé àwọn ìgbà kan ẹni tó ní èékánná òun ó máa nílò láti gé. Nítorí pé èékánná tó bá ṣe ń gùn si àti bí èèyàn bá ṣe ń tọ́jú ẹ́ sí i, òun ló máa ń fa tí ó máa ń jẹ́ kí èèyàn máa, ó máa, ó máa ń ṣe èèyàn láǹfààní. Bí àpẹẹrẹ, èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo máa ń gbìyànjú láti gé èékánná mi ní, ẹ́kan láàrin ọ̀sẹ̀ méjì, ṣọ́ṣẹ̀ mẹ́ta. Àti èékánná ọwọ́ àti èékánná ẹsẹ̀ ni mo máa ń ṣe báyìí fún. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn èékánná òun ó máa ń, ó máa ń gùn nínú elomi, tí èlòmi máa fi ṣe ò ge tí ó kùn ún. Ṣùgbọ́n ní tèmi o, èékánná tèmi mo máa ń gbìyànjú láti gé kó má ba à kó dọ̀tí sínú. Ìdọ̀tí tó bá kó sínú yìí, a máa sì kò ní ṣe ara láǹfààní, ó lè fa ohun tí àìsàn fi lè wọ inú ara. Nítorí eléyìí, èékánná gígé lóòrèkóòrè àti ìtọ́jú ẹ̀ ni ó dára fún gbogbo èèyàn láti máa ṣe.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ni ìbéèrè sọ. Ẹ̀, ọkọ̀ jẹ́ ohun tí èèyàn fi máa ń ṣe ìrìnsẹ̀, tí èèyàn fi máa ń ṣe ìrìnnà láti agbègbè kan sí agbègbè mi, àbí agbègbè àbí ìlú kan sí ìlú mi. Ẹ̀, èdè àyálò ní ilẹ̀ Yorùbá fún ọkọ̀ wọ́n ni wọ́n ń pè ní mọ́tò. Ẹ̀, ọkọ̀ ó ṣe é ṣe kó jẹ́ ọkọ̀ ẹlẹ́sẹ̀ kan, ẹ́ ẹlẹ́sẹ̀ méjì rather. Ẹ̀, ọkọ̀ lè jẹ́ ẹlẹ́sẹ̀ méjì tí wọ́n ń pè ní, àwọn kan máa ń pè ní, ẹ́ ọ̀kadà, tàbí kí ó jẹ́ ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí wọ́n ń pè ní kí ni kẹ̀kẹ́. Bẹ́ẹ̀ sì ni ọkọ̀ ó lè jẹ́ ọkọ̀ ẹlẹ́sẹ̀ mẹ́rin tí ó lè jẹ́ ọkọ̀ kékeré, ọ̀bọ̀kún ọlọ́yẹ́, tàbí kí ó jẹ́ àwọn ọkọ̀ ńlá. Ẹ̀, ibéèrè náà ni pé báwo ni mo ṣe máa ń fọ ọkọ̀ mi, ígbà wo ni mo máa ń fọ ọkọ̀ mi? Ẹ̀, bó ṣe ràn mí lorun sí ni pé tí mo bá ti ji tó ti di pé mo ti n múra fún ibí iṣẹ́, mo máa ń gbìyànjú láti fọ ọkọ̀ mi ní ọwọ́ àárọ̀ láti jẹ́ kí ọkọ̀ náà kó lo, kó dùn un wò, kó dùn ún rí. Ẹ̀, àwọn ìgbà mìíràn sì ni tí mo ò bá rí ààyè láti fọ ọkọ̀ ní àárọ̀, èmi a máa ya ilé iṣẹ́ tí wọ́n ti ń fọ ọkọ̀ tí wọ́n a máa, tí wọ́n a sì fọ ọkọ̀ náà tí ó máa tóní tóní. Nítorí pé àti ìmọ̀tótó ara nìkan kọ́, òun ni ó máa ń ṣe àlàáfààní bí ó ṣe ìmọ̀tótó àwọn ohun èlò tí èèyàn ń lò. Ẹ̀, ọkọ̀ tí ó, ọkọ̀ tí ó mọ́ a máa bu iyi kunyan. Ẹ̀, a máa, a máa, a máa gbé ni níyì, a gbé ni ga. Ṣùgbọ́n ọkọ̀ tí ó dọ̀tí, ẹ̀ àwọn tí àwọn èèyàn tó wà ní tòsí a máa rò wípé ọ̀bùn òun ni ẹ́ńi tí ó ni ọkọ̀ náà, ó jẹ́ bó ṣe jẹ́.